Ah! Shindara, jo. O, e bi n pa mi o, mi ti jeun lataro. A dẹ ti n wọ ọ, a dẹ ti koja osan wonu iróle. Jo, se o ma je ka wa ka lo je ounjẹ ni eh, ọdọ wuma ton n ta ounjẹ ni ibeyẹn. Emu o, ehe, kin lo de? Mo ti ẹ fẹ bere nkan lọwọ ẹ ni. Kin lo de ti o fi like ikọkọ rẹ? Mo ma n sàkiésì rẹ pe ti ọjọ, ọjọ to ma ti jẹ ikọkọrẹ bayi, o ma sabi, o ma dabi pe ňkan Kan n ṣe ọta rẹ ni. Kin lo de? Jo, mo fẹ bèèrè ni ọwọ rẹ, ṣe o ni aisan iko, ikorira si ounje kan ni? To wa ni ikorira si ounje kan, bo ya, bo ya ka, bo ya ka ma lọ si ibi ti, ibi ta ti fe lọ jẹun mo, bo ya ka ma lọ sibẹ, bo ya ka lọ si ibomi tabi bo ya ibi ti o ba nifẹ, ohún níbẹ ni ka lọ. Torí mo ti ma n sàkésì rẹ, ti a ba ti lọ jẹun níbẹ bayi, wa ma, wa kọ ma ku tọ kaakiri ni bi ẹni to ni yun osan, o-o-osan me, oṣu, oṣu meje. Eh? Shindara iwọ ni mo n ba wi o, ko dá mi lóhùn, ko ya yara ara rẹ, ko dá mi lóhùn.

Àbúrò mi, jọ. Mo fẹ́ ọ̀rọ̀ kan wà nínú ọkàn mi ni tó ti ń gbé mi nínú ọkàn. Mo de ro pé kí n, kí n bèrè ni kí n, kí n gbá ẹ ní ìmọ̀ràn. Mo mọ pé òun ń kọ́ṣẹ́ hairdresser. Òun ń kọ́ṣẹ́ pé láti máa di irun. Ṣé o ò ní wá iṣẹ́ kan àbí bí méjì? Àbí bóyá tó ń ṣe ranṣọ, àbí bóyá tó ń ṣe ń ṣe bàtà kó mu kó kó kó mu kún iṣẹ́ ọwọ́ rẹ. Ẹ̀, àbí kí n bèrè ní ọwọ́ rẹ ń pe Kí ni ìmọ̀ tuntun tí o fẹ́ kọ́? Torí ó dá o. Ó da kí ọmọ, kí ọmọ, kí ọmọ, ọmọ obìnrin kó má ní, kó má ní iṣẹ́, kó má ní iṣẹ́ bí méjì àbí bí mẹ́ta kó má ní lọ́wọ́. Ó dá dáadáa o. Ǹkan tó da ni. Ǹkan tó da ni. To je pé ní ọ̀la tí ìwọ náà gan-an tí o bá rántí pé o ní iṣẹ́ bí méjì àbí iṣẹ́ bí mẹ́ta sọ́wọ́, inú ẹ á dùn pé o kọ́ nígbà tí o wà ń kékeré. O mọ̀ pé àwọn Yorùbá máa ń sọ pé "ọnà kan ò wọjà". Ọ̀nà kan ò wọjà torí tí o ò bá fi iṣẹ́ kìíní jẹun, wà á fi iṣẹ́ kì-kèjì jẹun. Ẹ̀, kò ní dàbí, kò ní, kò ní dàbí pé à o fi gbogbo ọjọ́ èwe rẹ o fi tẹ̀pa. Àbí kí lórí pé tí kí, kí lórí tí mo fi, kí lórí ǹkan tí mo sọ? Èmi kọ̀ o, èmi kọ̀ rò pé kí n fún ẹ ní àmọ̀ràn yẹn ni. Àmọ́ ìwọ náà rò ó dáadáadáadáa nínú ọkàn rẹ. Kí ni ìmọ̀ tuntun tí o fẹ́ kọ́ tó wú ẹ lọ́kàn láti kọ́? Ṣé o gbọ́? Sọ fún mi. Àbí ṣé wà á fún mi ní ẹ̀sì ní ìsìn ni tàbí wà á lọ ronú sí i? Wà jẹ́ẹ̀yìí, wà á sọ fún mi ǹkan tí o ronú sí. Ṣe o gbọ́ àbúrò mi? Ẹ̀hẹ̀n! Kí n tẹ́ ẹ tó gbagbe. O ò sọ fún mi ǹkan tí o mú bọ̀ níbi tí o lọ ní àná. O ò sọ fún mi ná. Mo jẹ́ kí n retí rẹ kó wá, kó wá jíṣẹ́ fún mi. O ò jíṣẹ́ fún mi. Èmi tí ń lọ sínú yàrá ní ìsìn. Wà á, tó bá ṣe tán ní bíbà ẹ, wà á bá mi ní inú yàrá. Kó wá sọ ǹkan tí o bá bọ̀ fún mi. Ṣé o gbọ́ àbúrò mi? Óké o. Ó ṣé o.